Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ímélì àìwúlò. Lọ́pọ̀ ìgbà àwọn ímélì yìí kò wúlò lọ títí fún mi, mo kò máa ń bá nínú ẹ̀rọ àgbélẹ̀, àgbélẹ̀ hàn mi tí à ń pè ní ẹ̀rọ fóònù ẹ̀rọ àgbéká mi, mo máa ń bá n bẹ́. Lọ́pọ̀ ìgbà mo má ń, mo máa ń dá wọn nù láti yọ wọ́n kúrò lórí fóò, lórí ẹ̀rọ fóònù mi. Àwọn ímélì àìwúlò yìí kò wúlò rárá lórí ẹ̀rọ mi, mo dẹ̀ máa ń gbìyànjú àti yọ kúrò àti, àti dáà nù kó má wà lórí fóònù mi rárá nítorí kò wúlò. Kò de ní ohun, ohun ìjísẹ́ pàtó tí ó wúlò lórí ẹ̀rọ mi.

Oúnjẹ ìsinmi tí ọ̀sán mi máa ń gbà tó ogún, ogún ìṣẹ́jú àbí ọgbọ̀n ìṣẹ́jú sí wákàtí kan. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá ti ní ẹ́ ìsinmi oúnjẹ, mo máa ń ra àwọn oúnjẹ oríṣiríṣi asara lóore láti jẹ. Lẹ́yìn ìgbà náà, a máa padà sí ẹnu ise. Àwọn wákàtí yìí wúlò, ó máa ń jẹ́ kí n jìròrò bí ọjọ́ mi ṣe ti lọ àti kíni ohun tí, ìgbésẹ̀ tí mo tun fẹ́ gbé ní ìdákẹ́jì, ó máa ń ràn mí lọ́wọ́ gidigidi gan. Oúnjẹ ọ̀sán láàárín ẹnu iṣẹ́ àbí ìgbà ọ̀sán ta máa ń fi jẹ, ta máa ń fi sinmi lẹ́nu iṣẹ́, ó wúlò gidigidi gan, ó dẹ̀ máa ń gbé wa sórí ètò ìsinmi lẹ́nu iṣẹ́.

Ìgbà tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi ní ọ̀sẹ̀ tó kọjá tí a jọ jíròrò lórí ọ̀rọ̀, ẹ́, ọ̀rọ̀ ìgbà kékeré wa àti ọ̀rọ̀ nǹkan tó ń lọ nínú ayé wa, ọ̀rọ̀ nípa isẹ́, ọ̀rọ̀ nípa àwọn mọ̀lẹ́bí, a jọ jíròrò ohun ta ti jọ ṣe nígbà kékeré. Ọ̀sẹ̀ tí ó kọjá ni a jọ ní àjọsọ, àwọn ọ̀rẹ́ tí a jọ pàdé tó bi mẹ́rin sí márùn torí a jọ lọ ilé ìkàwé ajì jọ ṣe kékeré ni. Àwọn ọ̀rẹ́ yìí a jọ yára wa láti kékeré, a jọ máa ń ṣe nǹkan pọ̀, a jọ máa ń ṣe nǹkan oríṣiríṣi pọ̀ nígbà ẹ̀wé wa títí tó fi dẹ̀ fi bá wa dàgbà. A dẹ̀ máa ń fi pàdé lẹ́ẹ̀kan lọ́ṣù àbí lẹ́ẹ̀kan ní oṣù mẹ́ta a máa ń ríra wa lóòrèkóòrè láti lè sọ bí ìrírí wa ṣe rí nínú ayé.

Gẹ́gẹ́ bí Ọ̀gá ilé iṣẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́, owó tí mò ń gbà ó dára tó, ó dẹ̀, ó dẹ̀ nípọn gidigidi gan. Nítorí náà ó, ó ń ṣe, ó ń ṣe ànfàní gidigidi gan fún mi. Ó jẹ́ kí n lè, lè darí mọ̀lẹ́bí mi. Owó tí mò ń gbà ó tó mi, ó dẹ̀ wúlò gidigidi gan fún mi. Owó tí mò ń gbà gẹ́gẹ́ bí Ọ̀gá ilé iṣẹ́, ó, ó yọ ààyè kí má fi owó pamọ́ sílẹ̀. Ó dẹ̀ ṣe iwúlò gidigidi gan fún mi láti lè má fi ọwọ́ sí ibi t'ọ́wọ ń gbé, láti lè máa fi owó sílẹ̀ fún àwọn mọ̀lẹ́bí mi, láti lè ran àwọn èèyàn díẹ̀ díẹ̀. Láti ibi kékeré tí mo ti bẹ̀rẹ̀ níbi iṣẹ́ ni mo ti wá di ipò Ọ̀gá tí owó tí mo dẹ̀ ń gbà tó tẹ́ mi lọọrùn àti àwọn ẹbí mi. Mo dúpẹ́ fún Ọlọ́run Ọba fún irú ànfààní bẹ́ẹ̀.

Bí mo ṣe máa ń ṣe ìdúnàádúrà, ó dá lé lórí ẹrú ẹni tí mò ń bá dowo pọ̀, ìdúnàádúrà lórí ọjà rírà tàbí ìdúnàádúrà lórí nǹkan tí a fẹ́ tà abí lórí èròǹgbà táa ní fún ilé iṣẹ́ wa. Ó máa ń, ó máa ń yatọ̀ síra wọn ní lọ́pọ̀ ìgbà. Ìdúnàádúrà mi ó wúlò gidigidi gan, ó dẹ̀, ó dẹ̀ ní pọn, ó dẹ̀, ó dẹ̀ tún dá lé lórí n tí a fẹ́ ṣe àti n tí a fẹ́ yọ gangan. Ìdúnàádúrà tí mo máa ń ṣe ti ràn mí lọ́wọ́ púpọ̀ jù lọ́pọ̀ ìgbà. Ó dẹ̀ ti ṣe àǹfààní fún mi. Ìdúnàádúrà náà ó wúlò fún mi gidigidi gan. Nítorí náà, a máa ń gba àwọn ènìyàn níyànjú láti wá sodo wa láti ṣe ìdúnàádúrà lórí ọjà ti rírà tàbí ọjà títa àti láti lè gbé ilé iṣẹ́ wa lárugẹ ju táwọn iyòókù lọ.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn lorisirisi nínú ibi tí mò ń gbé. Àwọn ẹranko ọ̀sìn tí mo ní ni ẹran, ẹran, ẹran òbúkọ. Mo ní adìẹ, pẹ́pẹ́yẹ àti ẹ àti nkan osìn bí ẹ à adìẹ bí orí bí orí, orí bí olóńgbò bí, bí olóńgbò náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ẹran kan sì niyii, emi ni mo máa ń fún l'óunjẹ lóorekóòrè. Wọ́n wà nínú ọgbà mi tí mo máa ń tọ́jú. Ìgbà kan náà ni mo sin ẹlẹ́dẹ̀, but mi ò sin ẹlẹ́dẹ̀ mọ́ bíi ti tẹ́lẹ̀ torí mo ta àwọn ẹlẹ́dẹ̀ mi. Àwọn nkan báyìí ni mo fi ń tún ń pa owọ́ dà lẹ́gbẹ́ kan. Àwọn nǹkan ọ̀sìn ṣíṣe yìí ti ràn mí lọ́wọ́ lọ́pọ̀ ìgbà tí ó sì wúlò fún mi. Mo ti ń ṣin àwọn nkan osìn yìí tó dẹ̀ jẹ́ nkan ìwúrí fún mi.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ, eh, ọlọ́gbọ́n ní ilé mi tó ń ṣe àǹfààní gidigidi gan. Ní, nítorí náà nítorí òde ayé òsin yìí ó ti, ó ti súmọ́ eégì kọ̀m̀pútà. Ní, nítorí náà ni a ti wà ní ìgbà, ìgbà tá a máa ń lo AI oríṣiríṣi nǹkan ìgbàlódé tí ó dẹ̀ ní ọgbọ́n ni mo ní bíi ẹ̀rọ ayára bí àṣà tí mò ń lò, ẹ̀rọ kọ̀m̀pútà tí mò ń lò, ẹ̀rọ amóhùnmáwòrán àti ẹ̀rọ amúletutù, ẹ̀rọ ta fi ń ṣi, ẹ̀rọ ẹnu-ọ̀nà ta fi ń ṣi, ta fi ń pàdé. Irú àwọn nǹkan báyìí ni ó ní ẹ̀rọ ọlọ́gbọ́n nínú tí mo dẹ̀ lè fi ẹ̀rọ remote control rẹ̀ tí mo ó dẹ̀ máa, tó dẹ̀ máa ṣiṣẹ́. Àwọn nǹkan yìí jẹ́ kí ilé mi jẹ́ ilé ìgbàlódé tí ó sì fanimọ́ra gidigidi gan.

Kíni mo máa ń ṣe ni gbo ìgbà kígbà tí mo bá sín? Ìgbà tí mo bá sín, mo máa ń fúnra mi lọ́kàn balẹ̀, màá jókòó síbí kan láti lè jẹ́ kí ara mi wálẹ̀ tí mo bá sín. Tí èsínsín yẹn tó bá gba bí i ẹmi tó bá wá leemejì àbí ẹ̀ẹ̀kan, mo máa ń fira mi lọ́kàn balẹ̀ tó bẹ́ẹ̀ jẹ́ wípé láti lè jẹ́ kí ara mi balẹ̀ láti má lè fa kí orí máa fọ́ mi. Awọn nkán báyìí ni mo máa ń ṣe lọ́pọ̀ ìgbà ní gbogbo ìgbà.

Mi ò ní àmì tattoo tí olóyìnbo ń pè ní àwòrán, mi ò ní lára. Ó ní ìdí tí mi ò fi ya àwòrán sí ara mi. Nítorí àwòrán máa ń jẹ́ kí àwọn èèyàn bí àwọn èèyàn ṣe ríyan yàtọ̀ sí ara wọn. Yíya àwòrán sára kò dára tó fún, fún irú èèyàn tí mo, irú èèyàn tí mo jẹ́. Yíya àwòrán máa ń jẹ́ kí àwọn èèyàn ríyan yàtọ̀, yàtọ̀ sí bí èèyàn ṣe gbéra hàn. Mi ò kàn nífẹ̀ẹ́ sí láti máa ya àwòrán sí ara mi. Àwọn mii maa n yà á láti lè fi ranti nǹkan tó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ àbí nǹkan tí ó ti ṣẹlẹ̀ tó dẹ̀ ṣe pàtàkì sí wọn. Ṣùgbọ́n bi írú emi báyìí mi ò nífẹ̀ẹ́ sí ati máa ya àwòrán sí ara.

Orin tí mo, orin tí mo fẹ́ràn láti máa gbó, ó wọ́pọ̀ síra wọn ó dẹ̀ yàtọ̀ síra wọn. Àwọn orin bíi afro jùjú, hip hop tàbí jazz àbí àwọn orin eighties ni mo nífẹ̀ẹ́ sí láti máa gbọ́. Àwọn orin orin bẹ́ẹ̀ máa ń dá mi lára yá ó dẹ̀ máa ń je kí ara mi jí pepé tí mo bá gbọ́ iru àwọn orin bẹ́ẹ̀. Ó máa ń, ó máa ń gbé mi wọnú, ẹ́, a, ẹ́, irú àsìkò ìdùnnú, ó máa ń jẹ́kí inú mi dùn délẹ̀. Irú àwọn orin bẹ́ẹ̀ máa ń morí mi yá ó dẹ̀ máa ń dùn mọ́ mi tí mo bá gbọ́. Ó máa ń ṣe mí láǹfààní. Àwọn orin bẹ́ẹ̀ ó, ó ṣe pàtàkì sí mi gidigidi gan.

Lílo àkókò ó dálé lórí bí ìlà náà ṣe gùn tó àti bí àwọn èèyàn naa ṣe tò lọ́wọ̀ wọ̀. Tí ìlà tí mo wà tí ó bá yá kánkán tí àwọn wọ́n dé ń tètè dá àwọn èèyàn lóhùn, lílo àkókò mi ò lè, kó le pẹ́ púpọ̀. Ṣùgbọ́n tí ìdánidúró bá wà tí ó de ń gba àyè púpọ̀ jú fún àwọn èèyàn láti máa, láti máa dá àwọn èèyàn lóhùn, lílo àkókò mi máa pọ̀ gidi gan. Ó dè máa fà á kí ọkan mi wà ní irẹ̀wẹ̀sì. Ṣùgbọ́n bí wọ́n bá ṣe tètè dá àwọn tó bá wa n wájú mi lóhùn ni ó má ṣe fà á kí, ló ṣe máa fà lílo àkókò mi lórí ìlà.

Bí mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ ó yàtọ̀ síra wọn. Iṣẹ́ takuntakun ni wọ́n dẹ máa ń ṣe. Bí bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́, ó, ó, ó dálé lórí irú ipò tán wà nínú ilé iṣẹ́. Fún, fún bí àpẹẹrẹ bí ọ̀gá mi nísìínyi, ó ní bí mo ṣe lè bá wọn ṣiṣẹ́ ta bá jọ, tí wọ́n bá gbé, ẹ́, ìmọ̀ràn proposal wá láti lè jẹ́ kí a jọ jíròrò lórí rẹ̀. A máa jọ ń ní ìbáṣepọ̀ gidi tó dánmọ́rán tí ó dẹ́ máa lè ṣiṣẹ́ pọ̀ fúnra wa láti lè gbé ilé iṣẹ́ wa lárugẹ. Àwọn colleague mi, àwọn ẹgbẹ́ mi tí wọ́n wà ní abẹ́ mi, a jọ máa ń ṣiṣẹ́ papọ̀ náà tí ilé iṣẹ́ wa tó bá, tó bá dà papọ̀ tí a dẹ, tí a dẹ lè ojútùú rẹ̀, ó máa ń ràn wá lọ́wọ́ lọ́pọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmọ̀júwọn software mi ní gbogbo ìgbà, tí ó bá ti nílò láti lè gbega. Nípa ṣíṣe ìmọ̀júwọn software mi, ó máa ń jẹ́ kí ẹ̀rọ tí mo tún ń lò kó tó gbá mú ṣekeseƙe àti láti lè jẹ́ kó ṣiṣẹ́ dáradára ju títẹ̀lẹ̀ lọ. Ìmọ̀júwọn àwọn software orí ẹ̀rọ mi àti orí kọ̀m̀pútà mi ó máa ń jẹ́ kí iṣẹ́ wa lọ ní ìrọ̀wo rọ̀ṣẹ̀. Ó de máa ń jẹ́ kí ó ṣiṣẹ́ tó ju títẹ̀lẹ̀ lọ àti lè fún ní àwọn ẹ̀rọ tí ìmọ̀ ayé òde òní láti lè jẹ́ kó ṣiṣẹ́ dáradára ju títẹ̀lẹ̀ lọ. Mo máa ń ṣe dáradára, nítorí àwọn ẹ̀rọ fóònù wa àti kọ̀m̀pútà wa, ó máa ń gbé oríṣìíríṣìí ìmọ̀júwọn software ní gbogbo ìgbà. Tó bá dẹ̀ ti gbé jáde, mo máa ń try àti mo máa ń gbìyànjú àti lè jẹ́ kó kí n gbega kó dẹ̀ wúlò fún èmi àti àwọn tajọ́ ń ṣiṣẹ́ papọ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀, kò sí bí ìròyìn o ṣe ní mọ bí a ti ń wẹ̀. Látì kékeré ni àwọn òbí mi ti fi kọ́ wa bí a ti ń wẹ̀, bá ti ń ṣipá, bá sì ń ṣẹṣẹ, bá sì ń san ojú tí a fi ń wẹ̀ lá-láti lè mọ ọ dá ká ara ó dẹ̀ mọ̀ ọ yákàyáka. Wíwẹ̀ẹ̀ è ọmọ ẹ̀dá ó ṣe pàtàkì, ó máa ń jẹ́kí ìdọ̀tí kúrò lára, ó dẹ̀ máa ń ṣe, ó dẹ̀ máa ń ṣaara lọ́jọ́, kò kí ń jẹ́kí ara dọ̀tí. Wíwẹ̀ jẹ́ ǹkan tí a máa ń ṣe lójoojúmọ́ tí èmi náà máa ń, tí mo dẹ̀ máa ń gbeṣẹ gbéṣẹ àti àwọn mọlẹbí ta máa ń ṣere ojúmọ́. Àìfẹ́ àìwẹ̀ ó máa ń fa kára maarun, kára dọ̀tí. Wíwẹ̀ ṣe pàtàkì nínú ìṣe ọmọ ẹ̀dá.

Oríṣìíríṣìí íméelì ni mo ní lórí ẹ̀rọ àgbélé kà mi. Bí mo ṣe máa ń ṣètò àwọn íméelì mi àwọn, mo ní ímeélì bí tó tó bii márùn-ún. Àwọn íméelì kan wà tó jẹ́ ti ibi iṣẹ́ pàtó. Àwọn ímélì kan wà to je pé òun ni mò ń lò fún, ẹ, ero ilé mi àbí tí mo bá fẹ́ ní ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi. Àwọn ọ̀tọ̀ ni àwọn íméelì. Àwọn ímeélì kan náà wà to je pé pé òun mo ṣí fún, fún lílò ti ara mi nìkan. Ti ibi iṣẹ́ yen gan gan ni àti ti ara mi nìkan. Èmi máa ń sábà lò ní ọ̀pọ̀ ìgbà torí àwọn ìránṣẹ́ mi èjìṣẹ́ o àwọn èjìṣẹ́ afẹ́fẹ́ tó wúlò ó pọ̀ lórí rẹ̀ àti àwọn, ẹ, nǹkan tó jọmọ́ ibi iṣẹ́ mi tó ń bọ̀ ni tó wúlò láti lè kàn mí. Ó máa ń jáde láti ibi ímélì náà. Ó dẹ̀ ṣe àǹfààní gidigidi gan fún mi.

Bẹ́ẹ̀ni mo, mo, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbérí, ìgbésókè. Ẹ̀rọ ìgbésókè ó fa rorun fún mi, ó dẹ̀ jẹ́ kí ara tú mi. Nítorí náà mi, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè torí ó yára kánkán ju ká lo, ká lo ẹ̀rọ tí a, a fi, a tẹ̀sẹ̀, a tẹsẹ̀ gùn lọ sókè. Yàtọ̀ sí bẹ́ẹ̀, ẹ̀rọ ìgbéni sókè ó yára kánkán, kò kín, kò kín pàdánù àsìkò. Tí n bá ti wọ ẹ̀rọ ìgbéni sókè, kíákíá ni mo máa dé ibi tí mò ń lọ, tí ó dẹ̀ ní ipalára kankan. Ẹ̀rọ ìgbéni sókè jẹ́ ẹ̀rọ ìgbàlódé tí àwọn ènìyàn máa ń lò ní oríṣiríṣi ní ilé àti ní, ẹ́, ní ibi ilé iṣẹ́ náà, ní ibi ilé iṣẹ́ wa náà.

Àwọn nǹkan tí mo máa ń ṣe láti tayọ àwọn alábàásisẹ́pọ̀ mi ni, mo máa ń fi òtítọ́ sí ọ̀rọ̀ mi. Gbogbo nǹkan tí mo bá ṣe, mo máa ń jẹ́ kí òtítọ́ léèké, mo dẹ̀ máa ń ṣíṣe mi takuntakun pẹ̀lú òtítọ́ àti ìfọkàntán. Ohun ori ara nǹkan báyìí ló gbé mi tayọ. Mo dẹ̀ máa ń ṣíṣe èmi takuntakun. Bí nǹkan bá ṣe rí, mo ni mo ṣe máa ń ṣe. Mo dẹ̀ máa ń ṣíṣe èmi takuntakun tó yẹ pé àwọn tàá jẹ́ ó ń ṣiṣẹ́ papọ̀, wọ́n ó nífẹ̀ẹ́ mi gidigidi gan. Wọ́n dẹ̀ máa ń gbé orí yìn fún mi. Irú àwọn nǹkan báyìí ni mo fi tayọ àwọn a kegbẹ́ mi. Mo dẹ̀, mo dẹ̀ ní ìgboyà, mo dẹ̀ lè sọ̀rọ̀ níbi kíbi. Ìgboyà yìí ràn mí lọ́wọ́ láti lè borí ohun gbogbo tí mo, tí mo bá kojú nínú ayé. Ó dẹ̀ máa ń jẹ́ ìbòrí fún àwọn ọ̀gá mi.

Bí mo ṣe máa ń tọ́jú àwọn, bí mo ṣe máa ń tọ́jú èékánná mi ó yàtọ̀ síra wọn. Ékánná títọ́jú, ó ṣe pàtàkì ní, eh, ìgbésí ayé ọmọ ẹ̀dá. Èékánná titọjú mi mo máa ń ṣe ní ọ̀sẹ̀ méjì méjì pẹ̀lú, eh, ohun tí a fi ń gé èékánná. Mo máa ń jẹ́ kí èékánná mọ́, mi kì í jẹ́ kí ìdọ̀tí ha sínú èékánná mi. Èékánná mi ó rẹwà púpọ̀ nítorí mo máa ń ṣètọ́jú ẹ̀. Mo dẹ̀ máa ń dán, tí mo bá ti dán, tí mo dẹ̀ ti gé, yóò máa ń fanimọ́ra, kò dẹ̀, mi dẹ̀ kì í jẹ́ kí èékánná mi gùn jùjùjù kí n tó, kí n tó gé. Gigé èékánná mi ṣe pàtàkì, ó dẹ̀ máa ń jẹ́ kí ọwọ́ mi rẹwà tí mo bá ti ṣe, ṣe èékánná mi.

Kòkò ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé ni ẹrọ, kòkò ẹ̀kọ́ agric, bá ṣe ṣé ń ṣiṣẹ́ àgbẹ̀. Mo nífẹ̀ẹ́ iṣẹ́ àgbẹ̀ púpọ̀ nígbà tí mo wà ní ìwé àti ìgbà tí mo máa ń kàwé. Mo nífẹ̀ẹ́ àgbẹ̀. Ó dẹ̀ jẹ́ nǹkan tí o tó jẹ tó, tó ṣodo sí mi lọ́kàn tí mo fẹ́ràn láti ṣe lọ́pọ̀ ìgbà. Iṣẹ́ àgbẹ̀ jẹ́ ìṣe, ìṣe tí ó, ó lè mú ìdàgbàsókè wá sí inú ìlú. Iṣẹ́ àgbẹ̀ jẹ́ ohun tí mo mọ, mo lè tarabọ̀ dáradára. Mo nífẹ̀ẹ́ iṣẹ́ àgbẹ̀ ṣíṣe. Láì ro ti wàhálà rẹ̀, iṣẹ́ àgbẹ̀ dára púpọ̀. Iṣẹ́ àgbẹ̀ ó máa ń sọ̀ èsó rere fún àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ sí i. Mo nífẹ̀ẹ́ siṣẹ́ àgbẹ̀ tí mo dẹ̀ bá ráyè ní ọjọ́ iwájú, mo máa fẹ́ tarabọ̀ iṣẹ́ àgbẹ̀ gidigidi gan.

Lọ́pọ̀ ìgbà tí mo bá jẹ, tí mo bá jí lòwúrò, oúnjẹ tí ó fúyẹ́ díẹ̀ ni mo máa ń jẹ. Bí nínú, nínú àṣà wa àti èdè wa nílẹ̀ Yorùbá, a máa ń jẹ oúnjẹ bí, ògì, ògì mímu àti àkàrà jíjẹ. Ó wọ́pọ̀ láàárín wa laraaro. Irú ǹnkan báyìí ó máa ń jẹ́ kí, ikùn wa fúyẹ́ àti kò--kòdẹ̀ nii jẹ́ kí ikùn wa le tí a bá ń lọ síbi iṣẹ́ àti iṣẹ́ òjọ́ wa. Ìgbà mìíràn ó lè jẹ́ ìrẹsì àti ọbẹ̀ ata pẹ̀lú ẹran, ẹran ìgbẹ́. A máa ń-- pẹ̀lú ọ̀, ẹ, pẹ̀lú dòdò lórí ẹ. Ó máa ń jẹ́ oúnjẹ tí a fẹ́ràn jù. Ní ọ̀pọ̀ ìgbà ó dẹ̀ máa ń ṣara wa, ó máa ń ṣe wa, ó máa ń ṣara lóore. Oúnjẹ jíjẹ, àwọn irú oúnjẹ jíjẹ báyìí ó ṣé, ó ṣé, ó wọ́pọ̀ ní ara àárín àwọn Yorùbá. Ìgbà mìíràn ó dẹ̀ lè jẹ́ búrẹ́dì àti tíì ni mo máa mu láárọ̀ tí mo bá jí. Ó dẹ̀ máa ń ní àǹfààní tí ó ń ṣe lára mi.

Bẹ́ẹ̀, bẹ́ẹ̀ni mo ti, mo ti dúró, mo ti dúró lílò ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan àbí jú bee lọ́ rí. Nítorí náà, ní, eh, ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nígbà tí, ah, mo ní ìdánidúró láti lè wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi tí mi ì lò ẹ̀rọ fóònù mi tàbí kọ̀ǹpútà mi. N-rárá, ìgbà yìí ni mo, mo ṣe lọ́jọ́ láti má lò ẹ̀rọ ayárabíàṣá láti lè, lè wà pẹ̀lú mọ̀lẹ́bí mi láti lè, láti lè jọ ní ọ̀rọ̀ àjọṣọ. Láti lè wà pẹ̀lú wọn, láti lè, láti lè ní àsìkò fún àwọn ọmọ mi àti mọ̀lẹ́bí mi. Láti lè jẹ́ ká wà ní ìrẹ́pọ̀. Àsìkò, gbogbo àwọn àsìkò yìí ni mo yà sọ́tọ̀ láti má lò ẹ̀rọ ayárabíàṣá bí, ẹ́, ẹ̀rọ kọ̀ǹpútà mi ti àbí ti ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì. Mi, mo pa tí tí mii lò nígbà náà. Mo fú-- ó fi jẹ́ kí a ń, kí n wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi láti lè jíròrò, láti lè sọ̀rọ̀ lórí àwọn nkan oríṣiríṣi. Mo dẹ̀ nífẹ̀ẹ́ sí ìgbà náà, nítorí ó rán mi lọ́wọ́ láti lè yanjú àwọn ọ̀rọ̀, ọ̀rọ̀ àjọṣọ láàárín àwọn mọ̀lẹ́bí mi. Ó dẹ̀ wúlò fún mi gidigidi. Ni ọjọ́, ọjọ́ tó tún bọ̀ láìpẹ́, ó máa tun wu mí láti lè ṣe irú ǹkan bẹ́ẹ̀, láti lè ya ọjọ́ kan àbí ọjọ́ mẹ́ta àbí jú beẹ̀ lọ sọ́tọ̀ láti lè má lò, ẹ́, ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì láti lè wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi sí lójoojúmọ́.

Báwo ni mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Papa jùlọ ní ìpínlẹ̀ tí mo wà ní Nàìjíríà ní ìpínlẹ̀ èkó kí kojú kọ ọkọ ìdènà ọkọ̀ ni kí, kí n tètè jáde kúrò nílé láti má bàa ìdènà ọkọ̀ lọ́nà. Ìgbà mí tí mo bá sì bàá lọ́nà ni kí a dẹ̀ má tẹ̀ kúsẹ́kúsẹ́ ta máa fi dé ojú ọ̀nà. Kí, ẹ, àwọn ọ̀nà tí a fi ń dènà kíkọjú ìdènà ọkọ̀ ni láti gba kooro nínú agbo ilé àbí àwọn ọ̀nà tí ó yà, yàtọ̀ sí ọ̀nà ojú pápá gangan. Àwọn irú nǹkan báyìí ni a fi máa ń dènà ìkójú, ẹ, ìdènà ọkọ̀ tí ó dẹ̀ máa ń ràn mí lọ́wọ́ láti lè dé ibi iṣẹ́ kíákíá.

À, adùn tí mo fẹ́ràn nínú, eh, nǹkan tí à ń pè ní ice cream ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ nítorí a kábẹ̀rẹ̀ láti orí, ẹm, kìnìyíyìn yẹn tó ń fi sí orí ẹ̀ tó máa ń dùn rẹ́súrẹ́sú pẹ̀lú, eh, ohun tó dàbí combu tó wà lábẹ́ rẹ̀ tí ó ṣe é jẹ. Iru awon adùn tó wà nbẹ̀ kò ṣe é farawé. Adùn náà máa ń dùn púpọ̀. Mo dẹ̀ máa ń rà fún àwọn ọmọ mi. Adùn ice cream kò ṣe, kò ṣe, kò ṣe é láfiwé, kò ṣe nǹkan tí a lè, tí a lè, tí a lè pín àbí tí a lè fiwé. À, oríṣiríṣi adùn ni ó wà nínú, ẹ, nǹkan tí à ń pè ní ice cream. Ice cream jẹ, ó wà lóríṣiríṣi pẹ̀lú àmì, ó ní, ó wà lóríṣiríṣi pẹ̀lú oríṣiríṣi adùn. Adùn tó lọ láti orí vanilla àti chocolate. Adùn ice cream jẹ́ adùn tí mo nífẹ̀ẹ́ sí gidigidi gan. Mo dẹ̀ nífẹ̀ẹ́ adùn ice cream nítorí mo máa ń rà fún àwọn ọmọ mi ní ọ̀sọ̀ọ̀sẹ̀. A dẹ̀ máa ń jẹ oúnjẹ. Jíjẹ ice cream máa ń dùn mọ́ mi gidigidi gan.

Tí mo bá ṣe àkànpò fún ìrìnàjò, màá tií wò ó jù ọjọ́ kí n tí ó kúrò nílé àbí kí n tí gbaradì bí màá ṣe máa lọ láti ibìkan síbi ibòmíì. Mo tí máa di ẹrú mi àwọn nǹkan tí mo bá fẹ́ rà láti lè, láti lè gbaradì fún ọjọ́ ńlá náà tí mo fẹ́ kúrò. Mo tí máa, mo tí máa ṣe, mo dẹ̀ máa wà ní ìmọ́tótó àbí ní ìrowọ́rosẹ̀ láti lè jẹ́ kí ìrìnàjò náà rọrùn fún mi. Gbogbo ohun tó máa fi jẹ́ kí ìrìnàjò náà rọrùn fún mi ni mo ti máa ṣe. Fún àkàpò ìrìnàjò yìí, àkàpò ìrìnàjò máa ń, eh, gbí gbaradì fún àkàpò ìrìnàjò, ó máa ń jẹ́ kí ìrìnàjò náà rọrùn tí, tí màá fi débẹ̀, tí a dẹ̀ máa fi, tí a dẹ̀ máa fi débi tí a ń lọ. Àkàpò ìrìnàjò máa ń wú mi lọ́pọ̀lọ́pọ̀ ìgbà, ṣùgbọ́n ìgbà díẹ̀ ni mo máa ń lọ ní ọdún. Mo má n, mo máa ń gbèrò àkàpò ìrìnàjò. Àpàpọ̀ ìrìnàjò máa ń dùn lọ́pọ̀lọ́pọ̀.

Bí mo ṣe máa ń ṣètò owó, iṣẹ́ owó dá lé lórí iye òṣìṣẹ́ tí a bá ní ní ilé iṣẹ́ wa. Tí mo ṣe máa ń ṣe owó, owó òṣìṣẹ́ ó di ó dẹ dà lé lórí iye wákàtí àti ìṣẹ́jú tí ó ti, tí ẹni náà ti lò ní ilé iṣẹ́ wa, ó là máa ń pèsè fún wọn láti lè jẹ́ kí wọ́n ṣiṣẹ́. Ehn, ìpèsè ètò owó ṣíṣe ó dá lé lórí bí a ti ń, bí, eh, àwọn òṣìṣẹ́ wa bọ ń ṣe, bi wọń ṣiṣẹ́ lágbára sí ní ilé iṣẹ́ wa. Fi bi-- fún bí àwọn tí wọ́n bá ẹ ṣẹ̀ dára pọ̀ mọ́ wa ó ní iye owó, eh, owó ta máa ń san bí, eh, thirty thousand owó náírà ni a máa ń sọ fún àwọn tí wọ́n bá ṣẹ̀ dára pọ̀ mọ́ wa. Àwọn tó jẹ́ bí mid-level, àwọn tí wọ́n wà ní àárín, àárín tó tó tí ò-- tí ì dọ̀gà pátápátá, a máa ń fún wọn bí, bí fifties, seventy. Àwọn ọ̀gá ilé iṣẹ́ wa gangan tí a má ń-- ta wọ́n wà lórí chain ọ̀gá pátápátá ó ní iye tí a máa ń sọ fún wọn, eh, la ó lọ láti bí, eh, owó three hundred thousand náírà sí four hundred. Torí àwọn ni wọ́n di òpó ilé iṣẹ́ wa mú. A dẹ̀ máa ń san owó wọn kíákíá tí ó dẹ̀ ní, eh, ìfàsẹ́yìn kankan.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo máa ń wọ gíláàsì. Gíláàsì wíwọ̀ fún, fún òde. Gíláàsì wíwọ̀ tí, tí ojú bá ń dú, tí ojú máa ń dùn yàn nírú bíi irú ọmọ mi nísìnyí tí ó ní ìpèníjà ojú, ó máa ń wọ gíláàsì. Gíláàsì wíwọ̀ fún mi jẹ́ ohun kan tí ẹ kí mo máa ń wọ̀ lọ sí òde lá, ariya àbí tí mi o bá fẹ́ kí àwọn èèyàn dá mi mọ̀ yekeyeke mo máa ń wọ gíláàsì. Gíláàsì wíwọ̀ jẹ́ àmì tí mo máa ń fi ṣákọ àbí ti o dẹ̀ máa n bu ẹwà kún ẹwà ara mi. Gíláàsì wíwọ̀ ó ṣe pàtàkì fún èmi gẹ́gẹ́ bí ènìyàn. Gíláàsì wíwọ̀ jẹ́ ohun ìdánimọ̀ mi tí ó jẹ́ pé tí mo bá ti wọ̀, àwọn èèyàn máa ń dá mi mọ̀ láti òkèèrè.

Ìwà ìṣòwò, ìṣòwò, ìṣọwọ mi ó múná dopo. Ni lórí lọ́pọ̀ ìgbà lórí ìwà ìṣòwò mi, ó dá lé lórí er, orí iṣẹ́ ilé-iṣẹ́ tí mo bá wà. Ìwà ìṣòwò mi àti ìdúnàádúrà ó wúlò púpọ̀ fún mi gidi gan. Ó dẹ̀ jẹ́ àwọn nǹkan tí mo fi máa ń gbé ilé-ayé ṣe. Ó wúlò fún mi tó jẹ́ jẹ́ pé mo máa ń fi ń dúnàádúrà pẹ̀lú àwọn oníbàárà wa. Ìwà ìṣòwò mi ó jẹ́ ohun kan tó ṣe gbóògì tó ẹ́ pé àwọn, àwọn èèyàn máa ń dù mí láti lè bá wọn ṣiṣẹ́. Pẹ̀lú ìrírí tí mo ti ní sẹ́yìn ni oríṣiríṣi ilé iṣẹ́ tí mo ti ṣiṣẹ́, ìwà ìṣòwò mi ó, ó fanimọ́ra ó dẹ̀, ó dẹ̀ máa ń mú inú àwọn ọ̀gá mi dùn. Ìwà ìṣòwò mi, ìwà ìṣòwò, ìṣòwò mi ó dára púpọ̀ tí àwọn èèyàn dẹ́ fẹ́ràn.

Yàrá tí mo fẹ́ràn jù ni yàrá tí èmi àti ìyàwó mi ti a ti máa ń sùn ni. Yàrá, yàrá ọ̀hun ni mo fẹ́ràn jù nítorí ìdí tí mo fi fẹ́ràn yàrá náà ni a jò máa ń jíròrò lórí ọ̀rọ̀ oríṣiríṣi àti bí a ṣe lè ṣe ìgbéga ayé wa. Ìgbà mìíràn tí ó bá ti rẹ̀ mí láti ibi iṣẹ́ tí mo bá dé lálẹ́, yàrá yìí ni ọmọ mi àti ìyàwó mi ti máa ń jíròrò sọ ọ̀rọ̀ oríṣiríṣi bí ọjọ́ wá ṣe lọ. Yàrá yìí ni mo fẹ́ràn jù, ó ṣe pàtàkì. Ibẹ̀ ni aṣọ mi wà, ibẹ̀ ni àwọn ǹkan àwọn iní mi tí mo fi pamọ́ tí mo ti ṣe lọ́jọ́, ibẹ̀ ni ó wà. Yàrá yìí ni ó wúlò fún mi, ó dẹ̀ ṣe pàtàkì sí mi.

Ehn, o, ìgbà tí mo máa ń gẹrun mi ó wọ́pọ̀ sí, eh, ìgbà tí ó bá wù mí. Ìgbà mí, ọ̀sẹ̀ méjì méjì àbí ọ̀sẹ̀ mẹ́ta mẹ́ta ní ìgbà tí mo máa ń gẹrun mi. Ìgbà tí mo bá gẹrun mi, mo-- tí mo bá ti n-- tí mo bá ti ní ìfura pé irun mi ti ń kún ni tí irun mi bá ti ń ta kókó mọ́lẹ̀, ìgbà náà ni mo máa ń lọ sí ọ̀dọ̀ bàbá mi. Àbí ìgbà mìíràn mo máa ń gẹ̀ fúnra mi tí mo máa yọ ẹ̀rọ tí a fi ń gerun tí mo máa fi gẹ̀ tí ó dẹ̀ máa tẹ́mi lọ́run. Irú sítáílì tí mo máa ń gẹ̀ ni, eh, kí ń fá gbogbo irun orí mi. Ìgbà mí mo dẹ̀ máa ń ṣẹ́ díẹ̀ kú sí iwájú orí mi. À, irú àwọn sítáílì báyìí ni mo máa ń gẹ̀. Ọ̀sẹ̀, ọ̀sẹ̀ méjì sá ni mo máa ń sábà gẹrun mi àbí ọ̀sẹ̀ mẹ́ta. Sírà wọn ni mo máa ń sábà gẹrun mi.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù ni ẹ̀fọ́, ẹ̀fọ́ ṣọkọ àti ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́, àwọn ẹ̀fọ́ yìí ó máa ń dùn momi torí a lè fi gbé ọbẹ̀ ẹ̀gúsí tàbí ọbẹ̀ mìíràn. Irú àwọn ẹ̀fọ́ yìí a máa ń fi i ro ọbẹ̀ lọ́wọ́ ni, ọbẹ̀ ata a máa ń fi ràn lọ́wọ́. Ẹ̀fọ́, ẹ̀fọ́ ṣọkọ náà wà tí mo fẹ́ràn. Àwọn ebọ ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù ni ẹ̀fọ́, ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ jẹ́ ẹ̀fọ́ tí ó wúlò gidigidan fún mi tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí gidigan.

Bí mo ṣe máa ń rántí ọ̀rọ̀ àṣìnná mi ni lílo àwọn, àwọn ọ̀rọ̀ tí ó ṣe pàtàkì sí mi bíi kí n lo orúkọ ọmọ mi àti ọjọ́ ìbí ẹ̀ láti papọ̀. Then, màá dẹ̀ fi, àwọn àmì ìràwọ̀ kí, kí n fi kin lẹ́gbẹ̀ẹ́. Irú àwọn nǹkan báyìí ó máa ń ràn mí lọ́wọ́ láti lè rántí àwọn ọ̀rọ̀ àṣìnná mi, tí ó dẹ̀ máa ń wúlò fún mi gidigidi gan tí mo bá ti lò ó. Ó máa ń jẹ́ kí n lè rántí ọ̀rọ̀ àṣìnná, àṣìnná mi láti lè wọlé sí ibikíbi tí mo bá lọ sí. Ó dẹ̀, ó dẹ̀ ṣe pàtàkì gidi gan sí mi.

Rárá o, orí ò kí ń fọ́ mi. Ní ọ̀pọ̀ ìgbà tí, ìgbà tí, iye ìgbà tí orí fọ́ mi ni ìgbà tí mo ń ṣe àárẹ̀, um, ìbá tí àwọn olóyìnbo ń pè ní "malaria". Ìgbà náà ni orí fọ́ mi. Orí ò kí ń fi bẹ́ẹ̀ fọ́ mi ní gbogbo ìgbà. Àfi tí mo bá ṣe àìsàn, àìsàn lo lè fa kí orí máa fọ́ mi. Ṣùgbọ́n lílo àwọn òògùn "malaria" náà ó ti bá mi ṣẹ́gun orí fífọ́ tó máa ń fọ́ mi tẹ́lẹ̀ tí mo bá ní "malaria".

Irú kọ̀m̀pútà tí mo ní ó yàtọ̀, kọ̀m̀pútà ayé òde òní ni mò ń lò, tó dẹ̀ yàtọ̀ sí ti àwọn yòókù, tí ó ṣiṣẹ́ takuntakun fún mi, nípa bí a ṣe ń gba èrò ní ilé iṣẹ́ wa. Irú kọ̀m̀pútà tí mo ní wọ́n púpọ̀, yàtọ̀ sí ti àwọn ẹlòmíì. Kọ̀m̀pútà Dẹ́ẹ̀lì ni mò ń lò. Kọ̀m̀pútà náà dẹ́ ṣiṣẹ́ takuntakun. Iṣẹ́ tí kọ̀m̀pútà náà ń ṣe kò kéré. Mo nífẹ̀ẹ́ kọ̀m̀pútà mi torí ó máa ń ṣiṣẹ́ kíákíá, kò kí n ní ìfàsílẹ̀ láti ọwọ́ àwọn ènìyàn.

Bí mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́, ó wọ́pọ̀ ní gbogbo ìgbà. Nígbà mì ta a bá fẹ́ kojú àsìkò ìparí iṣẹ́, a máa ń jẹ́ ká mọ̀ pé a gbọdọ̀ parí gbogbo ohun tí a ní láti ṣe ní ilé-iṣẹ́ wa. Ó dẹ̀ máa ń ran wa lọ́wọ́. Àsìkò ìparí iṣẹ́, náà ni a máa ń jìròrò lórí gbogbo nǹkan tí a ti ṣe. Bóyá kò sí àyíká àbí àyíidà àbí kò sí àṣìṣe nínú iṣẹ́ tí a ti ṣe ní ọjọ́ náà, a máa ń wáyè láti pèsè ohun òtítọ́ lórí nǹkan tí a ti ṣe, ká dẹ̀ yé wò bóyá kò sí àṣìṣe nínú iṣẹ́ tí a ti ṣe ní ọjọ́ náà.

Mi ò kù, mi ò fẹ́ràn rírin òkè, rírin òkè ò bá mi lára mu. Ó ní ìrírí kan tí mo ní níbi ọwọ́ oṣù mẹ́ta sí márùn-ún sẹ́yìn tí èmi àti ọ̀rẹ́ mi ta lọ fún rírin òkè. Òhun ló tú gbà mí níyànjú láti lọ ṣe rírin òkè yìí níbi oṣù mẹ́ta sí mẹ́rin sẹ́yìn tí ọlọ́hun tó dẹ́ jẹ́ pé orí ló yọwà àti ọ̀pọ̀lọpọ̀ ọlọ́hun tí a bá jábọ́. Nítorí náà, mi ò fi tara tara fẹ́ràn rírin òkè torí mo mọ ìjàmbá àti ẹwu tí ó lè sẹyọ nípa, nípa ṣíṣe rírin òkè. Rírin òkè, rírin òkè da fún àwọn tí wọ́n fẹ́ràn rẹ̀ pùpọ̀. Ṣùgbọ́n fún èmi, mi ò nífẹ̀ẹ́ sí rírin òkè rárá àti rárá.

Kí ni ó wà nínú àpò, eh, kí ló wà nínú ǹkan tí ó wà nínú àpò ọwọ́ mi, ọwọ́ mi tó lóyìnbó pè ní "wallet"? Ǹkan tó wà bẹ́ẹ̀ ni oríṣiríṣi ǹkan bí i àmì ìdánimọ̀ mi, àmì owó mi àti ǹkan tí mo máa ń fi ń ṣàrà lóge. Àpò ọwọ́ mi ó wulo fún mi gidigan, ó máa ń jẹ́ bí àmì ìdánimọ̀ mi, ó máa ń wà ní irọwọ́tó mi, mo dẹ̀ máa ń fi ń mú owó, owó máa ń fo pamọ́ síbẹ̀ láti lò fún, eh, iṣẹ́ òòjọ́ àbí kárakáta òòjọ́ tí mo bá fẹ́ràn kán àbí tí mo bá fẹ́ ṣe ìtọrẹ. Eh, àpò owó mi jẹ́ ǹkan kan tó ṣe pàtàkì sí mi gidigan tí mo dẹ̀ máa ń mú káàkiri sibikibi tí mo bá lọ.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn orin kíkọ. Orin kíkọ jẹ́ nǹkan tó yẹ pé ó wà lára àmì ìdánimọ̀ mi. Mo ti ń kọrin láti ìgbà èwe mi mú tó dé èrí, tó dé wà lára mi gẹ́gẹ́ bí ẹ̀bùn tí mo máa ń, tí mo máa ń ṣe orin kíkọ. Mo máa ń kọrin nígbà tí mo bá dára yá, nígbà tí mo bá fẹ́ wẹ̀, nígbà mìíràn tí mo bá fẹ́ ṣe ẹ han nú ọkàn láti, láti lè sọ nǹkan tó ń dùn mí. Mo máa ń kọrin láti fi ṣe oríṣìíríṣìí, orin kíkọ ò ṣàjèjì sí mi. Mo máa ń kọrin láti lè fi bí mo ṣe ń, bí mo ṣe ń rò lọ́kàn mi. Orin kíkọ jẹ́ nǹkan tí ó ti wù, tó ti wà lára mi tipẹ́tipẹ́. Mo nífẹ̀ẹ́ orin kíkọ gidi gan-an. Ó dẹ̀ máa ń wù mí láti máa kọrin ní àìmọye ìgbà.

Bẹ́ẹ̀ni ní ilé iṣẹ́ wa a máa ń nílò àti wọ aṣọ àkayòrí níbi iṣẹ́ wa láti lè jẹ́ kí àwọn tí wón ò dára mọ̀ níbi iṣẹ́ láti lè mọ irú èèyàn pàtàkì tá jẹ́ nínú iṣẹ́ tí à ń ṣe. Aṣọ àkọrí yìí ó máa ń wúlò gidi gan, ó máa ń jẹ́ kí àwọn oníbàárà wa mọ ọ̀gá yàtọ̀ sí ọmọṣẹ́, ó máa ń jẹ́ kí wón mọ ẹni tó ju ẹ, àwọn ẹnìkan lọ sí, ó máa ń jẹ́ kí wón mọ àwọn tí ó ju ara wọn lọ ní ibi ilé iṣẹ́ wa. Aṣọ àkọrí yìí jẹ́ ọ̀kan gbòógì tó máa ń, tó máa ń pín wa sóto láti lè mọ ọ̀gá yàtọ̀ sí ọmọṣẹ́. Nítorí náà bẹ́ẹ̀ ni a máa ń wọ aṣọ àkọrí ní ibi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan. Oúnjẹ kan tí mo ní àìsàn ìkórìíra sí ni ọbẹ̀ pepper soup pẹ̀lú, eh, ẹja odò. Mi ò ní ìfẹ́ sí irú oúnjẹ báyìí torí ó máa ń gbé mi eebi tí mo bá ro irú oúnjẹ bẹ́ẹ̀. Ó máa ń gbé mi eebi, mi kì nífẹ̀ẹ́ sí láti máa jẹ oúnjẹ pepper soup àti ẹja odò torí ó máa ń gbé mi eebi. Lati kekere ni mo ti ṣàkíyèsí pé mi ò ní ìfẹ́ irú oúnjẹ bẹ́ẹ̀. Ó de máa ń rùn mí nínú, tí bá gbóorun ẹ̀, ọkàn a máa rìn mí. Torí ẹ́, mi ò ní ìfẹ́ sí láti máa jẹ oúnjẹ, oúnjẹ ẹja odò àti pepper soup.

Iye wákàtí tí mo máa ń fi wo ojú ìbòjú lójoojúmọ́, ó, ó wọ́pọ̀ lọ́pọ̀ ìgbà mi kì í ń wòó rárá. Idè tí mi i kì í fi ń wòó ni pé mi kì í ráyè tí mo bá dé láti ibi iṣẹ́, mi kì í ráyè lọ́pọ̀ igba ó máa ti rẹ̀ mí, mo máa lọ sùn ni. But nígbà mìíràn ní àárín òpin ọ̀sẹ̀ mo máa ń, ó máa ń tó iye wákàtí bí mẹ́rin sí márùn-ún tàbí mẹ́fà lọ́pọ̀ ìgbà tí mo máa ń fi wo, ojú ìbòjú ní, ní ojoojúmọ́. Ṣùgbọ́n àárín ọ̀, àárín ìparí ọ̀sẹ̀ ló máa ń jẹ́. Kò kín ń jẹ́ àárín ọjọ́ tí mo bá níṣẹ́ tí mo bá fẹ́ lọ ibi iṣẹ́, kò kín ń jẹ́, ní, kò kín ń jẹ́, kò kín ń jẹ́ bẹ́ẹ̀ ní pàtó. Àárín ìparí ọ̀sẹ̀ ni mo máa ń, ni mo máa ń gbìyànjú àti ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa le tẹ̀lé òfin yíyara ọkọ̀. Tí tẹ̀lé òfin yíyara ọkọ̀ wúlò torí ó máa le, ó máa ń jẹ́ ka lè pa ọ̀nà mọ́ àti bí ọkọ̀ ṣe lè tẹ̀lé òfin ti ìjọba lórí bí a ṣe ń wa ọkọ̀ lórí pápá òfurufú, lórí títí ọlọ́da àti pápá òfu-òfurufú. Tí tẹ̀lé, ẹ́, òfin ìyara ọkọ̀ ó máa ń dinà àìsàn àti ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ lójú pápá ọ̀nà márosẹ̀ wa gbogbo tó wà káàkiri. Ó máa ń dinà oríṣìíríṣìí, ó máa ń gbẹ̀mí lá, ó dà máa ń jẹ́ kí àwọn èèyàn fòná láti òdì kan sí òdì kejì ní kankan. Ẹ̀, ní gbogbo ọjọ́ ayé mi ni mo máa ń tẹ̀lé òfin ìyara ọkọ̀ tó sì wúlò fún mi láti ọjọ́ tí mo ti ń ṣe bẹ́ẹ̀.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ìparí ọdún. Nítorí ìdí tí mo fi fẹ́ràn ìparí ọdún ni ìgbà tí àwọn mọ̀lẹ́bí àti ará àti ojúlùmọ̀ máa ń parapọ̀ àti ṣe, eh, àti ríra wọn láti yọ̀ nípa ọ̀sọsì, ìpọ̀, ìpọ́pọ̀ ṣinṣin ọdún túntún, ọdún túntún tó ń bọ̀ àti ọdún Kérésìmesì. Ìgbà yìí ni àwọn ẹbí máa ń sábà péjọ pọ̀ láti, ẹ, láti lè sọ oríṣiríṣi ìrírí tán ti rí láti ìbẹ̀rẹ̀ ọdún títí di òpin ọdún náà. Ó máa ń, ó máa ń wú mi, inú mi dè máa ń dùn láti lè kópa nínú, ẹ, àṣẹ̀ ayẹyẹ yìí tó máa ń wáyé lọ́dọọdún nínúu mọ̀lẹ́bí wa.

Bẹ́ẹ̀ni, ẹ̀min máa ń fò mí ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti ṣiṣẹ́ tí ó bá lágbára. Nítorí mo ti ń dàgbà kò dàbí ti tẹ́lẹ̀ mọ́, ẹ̀yin máa ń fò mí. Tẹ́yìn bá sì ti ń fò mí ní ọ̀pọ̀ ìgbà, mo máa lo òògùn parasitamọ́ọ̀ àbí kí n lo òògùn ara ríro láti lè jẹ́ kí ara mi jí pépé. Ẹ̀yin fífò yìí ó túmọ̀ sí pé mo bú, mo gbọdọ̀ sinmi iṣẹ́ alágbára láti má ṣe ju láti lè, láti lè fira mi lọ́kàn balẹ̀. Nítorí ẹ̀yin fífò yìí ó ní, ó, ó ń ṣe ìbáṣepọ̀ nípa iṣẹ́, iṣẹ́ tó gbòòrò lẹ́nu iṣẹ́ àti wàhálà ṣíṣe. Nítorí náà, mo ti dínkù bí mo ṣe máa ń ṣiṣẹ́ púpọ̀. Nítorí náà ẹ̀yin ò kọ fò mí bíi ti tẹ́lẹ̀ mọ́, ó dẹ̀ ti dínkù.

Àwọn nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn ni, à, kí n jẹun, kí n mu omi, kí n ṣe, ẹ, kí n bá ìyàwó mi sọ̀rọ̀, kí, kí n yọjú sí àwọn ọmọ mi, kí a jọ sọ̀rọ̀ lórí, ẹ, tábìlì dining, dining tó wà nínú ilé wa láti jọ jíróòrò lórí nǹkan tí a ti ṣe lónìí. Lorìí nǹkan tí a ti ṣe ní táa ti fojú ayé wa ṣe, a máa jọ jíróòrò lórí ẹ̀. Àwọn nǹkan tí mo tún máa ń ṣe lálẹ́ ni láti wo tẹlifísàn tí mo bá dé láti ibi iṣẹ́ lọpọ ìgbà láti wo ìròyìn díẹ̀ kí n tó wá lọ sùn sórí ibùsùn mi.

Ohun tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ni, ẹ, agbára àti lè ṣiṣẹ́ agbára láti lè tara bọ́ṣẹ́, láti lè jẹ́ kí ilé-iṣẹ́ wa gbòòrò. Ohun ló máa ń fún mi ní ìtara níbi iṣẹ́. Irú nǹkan báyìí ó máa ń gbé ẹ̀mí mi sókè àti láti lè jẹ́ kí a ṣiṣẹ́ takuntakun, láti lè mú, láti lè mú nǹkan dópin, láti lè mú, ẹ, èsì tó yánmọ́rán jáde. Irú nǹkan báyìí ọ́ máa ń wù mí lórí àti bí àwọn òṣìṣẹ́ wa bá ṣe jára mọ́ṣẹ́, a máa ń kọ́ àwọn òṣìṣẹ́ wa láti ṣiṣẹ́ takuntakun ní ibi iṣẹ́ wa. Nítorí náà, àwọn nǹkan báyìí ló máa ń fún mi ní ìtara láti lè, láti lè jẹ́ ká ṣiṣẹ́ dáradára ní, ẹ, ní ilé iṣẹ́ wa. Ó de máa ń fún wa láyè láti lè borí oríṣiríṣi ìṣòro tí a bá kojú ní ẹnu iṣẹ́ wa.

Ó ti wọ́pọ̀ lọ́pọ́ ìgbà nígbà kan rí nígbà, àrùn COVID-19 tí, àti ọdún tó kọjá lọ. Tí ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ́ẹ́dọ́gbọ̀n mo ti ṣiṣẹ́ láti ilé rí dára dáa, nítorí náà ó máa ń ràn mí lọ́rùn nigbà mi láti ṣiṣẹ́ láti ilé. Nítorí ọkan mi máa ń balẹ̀, mo dẹ̀ máa ń rí àwọn nǹkan mìíràn ṣe yàtọ̀ sí kí ń máa lọ sí ọ́fíìsì ìbí tó jẹ́ ilé iṣẹ́ wa láti máa ṣiṣẹ́. Ṣiṣẹ́ lá, ṣí ṣiṣẹ́ láti ilé ó ràn mí lọ́rùn. Ọlọ́run dẹ̀ fi kẹ́ mi gidigidi gan. Ó ń ràn mí lọ́rùn láti lè gbé iṣẹ́ takuntakun yọ àti láti lè dáhùn àwọn, ímeèlì tó bá wọnú ẹ̀rọ àgbélé ká mi àbí ẹ̀rọ kọ̀m̀pútà mi. Ó máa ń ràn mí lọ́rùn láti lè ṣe àwọn iṣẹ́ yìí àti láti lè gbé ilé iṣẹ́ wa lárugẹ.

Bẹ́ẹ̀ni, oun tí wọ́n ti fi kọ́ wa láti ilé ẹ̀kọ́ wa ni bí a ṣe ń ka àwòrán ilé. Lọ́pọ̀ ìgbà tí a bá wà ní ọ̀nà ìrìnàjò tí a fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wà, mo máa ń mọ bí mo ṣe máa ń ka àwọn àwòrán ilé yìí. Ó dẹ máa ń tọ́ wa sọ́nà ibi gidi tá ń lọ, ibi tá ń lọ pàtó, bí ó ṣe jìnnà sí ní wákàtí ọ̀wọ̀ tí a bá wà nínú ọkọ̀ náà. Ó máa ń ràn wá lọ́wọ́ láti lè mọ bí a ṣe dé bẹ̀ pàtó àti, ẹ́, títọ́, àti títọ́, àtítítọ́, àti títọ́ bí a ṣe dé bẹ̀ pàtọ̀ àti bí ó ṣe jìnnà sí. Ẹ́, lílọ̀ kí, lílọ̀, ẹ́, àwòrán ilé yìí ó ti ràn wá lọ́wọ́ lọ́pọ̀ ìgbà. Ohun là dẹ́ máa ń lò tí a bá ti fẹ́ lọ lórí ìrìnàjò ká lè dé bẹ̀ kankan.

Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń ṣe dáadáa ni oúnjẹ ìrẹsì àti ọbẹ̀, ọbẹ̀ ata pẹ̀lú ẹran, ẹran bíbọ̀. Ó máa ń dùn lọ́pọ̀lọpọ̀ ìgbà. Nǹkan tí mo ti kọ́ láti ọwọ́ màmá mi ni. Oúnjẹ yìí ṣe pàtàkì sí mi gidigidi gan-an, nítorí náà ó máa ń wù mí láti sè é. Nítorí ó yá sí mi lọ́wọ́, mo dẹ̀ mọ̀ ṣe dáradára. Ẹni tí mo bá sè é fún, ó gbúdọ̀ gbádùn rẹ̀ ni. Láàkọ́kọ́, a kọ́kọ́ bọ rice sórí iná, a dọ̀ omi gbígbóná síi, a dẹ̀ sè é kojìná, a fi iyọ̀ díẹ̀ síi, bẹ́ẹ̀ ọbẹ̀ ata wa, a máa ra epo pupa àti a máa dà án sórí iná kó gbá díẹ̀, a máa rí àlùbọ́sà, a máa fi ọbẹ̀ ata wa tí a ti lò, a máa dà án sórí iná, a máa rọ́pọ̀, a dẹ̀ ma gbé ẹran wa ta ti bọ̀ tìtẹ́lẹ̀, a máa fi síbẹ̀ kó lè làádùn, a máa fi magí àti iyọ̀ sí i ká lè ro papọ̀. Taa bá dẹ̀ ti ro gbogbo ee papọ̀ báyẹn, a máa gbé abọ́ wa, a tẹ ìrẹsì wa sórí abọ́ wa, a dẹ̀ fi ọbẹ̀ lé pẹ̀lú ẹran jíjẹ. Irú àwọn irú oúnjẹ báyìí ni mo fẹ́ràn ni mo dẹ̀ mọ̀ ṣe dáradára. Mo máa ń ṣe fún àwọn mọ̀lẹ́bí mi nígbà mìíràn tí ìyàwó mi ò bá ráyè. Mo máa ń ṣe àwọn oúnjẹ yìí láti fi lè mú oríyìn wá sí fún ìdílé mi.

Bẹ́ẹ̀ni mo máa ń na ara mi. Nína ara mi ni tí ó bá ti rẹ̀ mí àbí nígbà tí mo bá ṣẹ̀seji nígbà mìíràn àbí tí mo bá lọ ìrìnàjò tí a ṣẹ̀ bọ́lẹ̀. Mo máa ń nílò àti na ara mi láti lè jẹ́ kí eegun ara mi bọ́ sípò àti láti lè wà ní àlàáfíà. Nína ara lọ́pọ̀ ìgbà nígbà mìíràn tí mo bá jí láàárọ̀ láti lè jẹ́ kí ara mi náà sípò. Ó jẹ́ ǹkan tí ó ti wu bá mi lára mu tí mo dè tí sọ̀dẹ̀ àṣà tí mo bá jí ní òwúrọ̀.

Bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi ni, mo máa ń ní nǹkan tí a ń pè ní ìdarí ìwé tí à ń kọ àwọn, àwọn nǹkan tí a bá fẹ́ gbàgbé sí. Ìwé yìí ni mo máa ń kọ àwọn àdéhùn náà, àdéhùn náà sí. Tí mo bá ti kọ awon àdéhùn náà sí, àbí kí n ṣẹ́ẹ̀tì ẹ bí, ẹ, lórí ago, lórí ago ìgbélé, ìgbéléwọ̀n mi. Tí mo bá ti gbé sórí ago ìgbéléwọ̀n mi, mo máa, mo máa pèlo rẹ̀ láti rán mi létí. Ijọ bayìí ni mo ní àdéhùn, àbí kí n kọ sínú ìwé. Tí mo bá ti kọ sínú ìwé, mo máa ń rántí tí mo bá ti yẹ ìwé náà ojoojúmọ́. Ó máa, ó máa fi sí mi lọ́kàn. Ó dẹ̀ máa jẹ́ kí n mọ̀ pé mo ní àdéhùn pẹ̀lú èèyàn kan báyìí. Ó dẹ̀ máa ń ràn mí lọ́wọ́ gidigidi gan.

Mi ò lọ sí ìṣẹ́gun ọdẹ rí bọ̀, ṣùgbọ́n mo ní ẹ̀gbọ́n tí ó ń ṣe iṣẹ́ ọdẹ. Ìgbà tí wọ́n kẹ́yìn lọ sí ìṣẹ́gun, ìṣẹ́gun ọdẹ, eh torí mo pè wọ́n lórí, ẹ́, ẹ̀rọ àgbélékà mi tí olóyìnbó pè ní fóònù. Wọ́n sọ fún mi pé àwọn lọ sí ìṣẹ́gun òde ní bí oṣù méjì àbí ọ̀sẹ̀ àbí oṣù kan sẹ́yìn, tí wọ́n dẹ̀ pa oríṣiríṣi ẹran ìgbẹ́ bí erin ńlá, ẹ́, ẹfọ̀n, ẹ́, òkété àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú àwọn nǹkan báyìí ni wọ́n máa ń pa nínú ìṣẹ́gun òde tí ó sì máa ń jẹ wọ́n lọ́wọ́. Tí wọ́n bá pa ru àwọn ẹran báyìí, wọ́n máa ń lọ sí òde lọ tà á fún àwọn ará ọjà.

Àwọn èrò mí fún iṣẹ ọjọ́ iwájú pọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Ó ní bí a ṣe máa gbèrò ní ilé iṣẹ́ wa, bí a ṣe kó àwọn èèyàn tuntun wá níbi ilé iṣẹ́ wa, bí a ṣe lè ṣe àwọn ètò ìfihàn tó máa rán àwọn èèyàn lọ́rùn láti lè wá ṣiṣẹ́ wá, bí a ṣe ṣe àwọn ohun ta lè fi, ta lè fi máa jèrè ta bá, ta bá, ta bá dá ilé iṣẹ́ wa sílẹ̀. Àwọn nǹkan tí a lè fi máa ní èrè tó pọ̀, àwọn nǹkan tí ó máa fi ran àwọn èèyàn lọ́rùn, tó máa fi máa dà wá sí ọ̀dọ̀ wa láti wá báa dúnàádúrà àti ríra ọjà. Irú àwọn nǹkan báyìí ni mò ń gbèrò fún ọjọ́ iwájú ilé iṣẹ́ wa àti pé tí a bá gbèrò irú nkán báyìí, ó gbúdọ̀ jẹyọ ni. Nítorí tó bá jẹyọ, ó máa fi wúlò, kò ní wúlò fún ilé iṣẹ́ wa nìkan, ó tún máa fi wúlò fún ètò, ètò ọrọ̀ ajé ti ìlú tí, ìlú tí mo wà, ó rẹ̀ máa wúlò fún orílẹ̀ èdè gangan náà.

Bẹ́ẹ̀di, mo máa ń ṣèwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀ wá, pàápàá jùlọ níbi ilé iṣẹ́ wa. Sísèwádìí wọn ni láti lè jẹ́ ká mọ irú èèyàn tí wọ́n jẹ́, àti ní pàtó láti lè mọ̀ bóyá wọ́n ye ge àti lè ṣiṣẹ́ nínú ilé iṣẹ́ wa àti láti lè jẹ́ kí wọ́n, ẹ́, ká mọ̀ bóyá wọ́n dántọ́ láti lè gbé iṣẹ́ tí a fẹ́ gbé fún wọn ní ilé iṣẹ́ wa. Sísèwádìí náà ni láti lè mọ bí wọ́n ṣe ní agbára sí láti lè gbé okùn iṣẹ́ tí a fẹ́ gbé fún wọn. Sísèwádìí ni ká lè bá le mọ̀ bóyá ọmọlúwàbí ni wọ́n, bóyá wọ́n lè, wọ́n lè pa, wọ́n lè nípa mọ̀ nípa òfin àti bí a ṣe ń lọ ní ilé iṣẹ́ wa.

Bí mo sé máa ń múra sílẹ̀, fún ìpàdé pẹ̀lú oníbàárà. Ó dá lé lórí bí oníbàárà wa náà bó ṣe ṣe pàtàkì sí wa àti irú ènìyàn tí wọ́n jẹ́. Tí ó bá jẹ́ ẹni pàtàkì tí ara ayé ń sábà, tí ara ayé ń ké pè, ó ní bá ṣe máa ṣe lọ́jọ́ nínú ọ́fíìsì wa, nínú ilé iṣẹ́ wa. A á pèsè ààyè ńlá fún wọn, nítorí àwọn oníbàárà wà yí wọ́n ń kó owó bọ̀ láti wá, láti wá dá okò òwò sí inú ilé iṣẹ́ wa ni. So a máa ń ṣe ààyè pàtàkì tó, tó rẹwà púpọ̀ fún A jẹ máa ń fún wọn ní, àsìkò láti lè bá wa sọ̀rọ̀, láti jọ jíróró bí a ṣe lè, bí wọ́n ṣe lè ran wa lọ́wọ́ láti lè bá wa dòwo, bá wa dòwo pọ̀ láti lè fún wọn ní àwọn, nǹkan àmọ̀nì tí ó wúlò fún wọn gidigidi gan. Sí ṣe, sí ṣe ìpàdé pẹ̀lú àwọn oníbàárà wa ó jẹ́ nǹkan tí a máa ń ṣe ní gbogbo ìgbà láti lè mọ èrò igbà àwọn oníbàárà wa àti irú, ọjà tí à ń tá, bí wọ́n ṣe fẹ́ rà sí lọ́pọ̀, lọ́pọ̀ yanturu.

Bẹ́ẹ̀ni mo mọ àmì ìràwọ̀ mi. Àmì ìràwọ̀ mi jẹ́ àmì, ọ̀run ẹni, ọ̀run tí ó jẹ́ tó dẹ̀ jẹ́ pé ọ̀run tó ń tàn irú èmi báyìí tí mo jẹ àmì ìràwọ̀ orun. Ó ṣe pàtàkì fún mi nítorí wipé mo ti mọ irú ẹni tí mo jẹ́, mo dẹ̀ mọ àwọn nǹkan tó yẹ kí ń ṣe yàtọ̀ sí nǹkan tí ko yẹ kí ń ṣe. Mo mọ ẹni tí o yẹ kí ń bá rìn, mo dẹ̀ mọ ẹni tí ko yẹ kí ń bá rìn. Àmì ìràwọ̀ mi tí ó jẹ́ orun, ó máa ń tọ́ mi sọ́nà ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílè. Nọ́mbà orílè mi ni plus two three four tí, tó jẹ́ nọ́mbà ìdánimọ̀, ti ìlú mi Nigeria. Nọ́mbà orílè yìí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ kí àwọn èèyàn mọ ibi tí èèyàn ti wá pàtó, ó dẹ̀ máa ń ṣe atọ́ka irú yì èèyàn tí èèyàn jẹ́. Nọ́mbà yìí ó wúlò gidigidi gan, tí mo bá fẹ́ ṣe nǹkan lórí ẹ̀rọ ayélujára, òun ni a máa ń tẹ̀. Tí a bá fẹ́ pe àwọn tí ó bá wà ní ìlú òkèrè àbí ìlú òyìnbó, a máa ń lo irú nọ́mbà orílè yìí. Mo dẹ̀, ó dẹ̀ ṣe pàtàkì sí mi gidigidi gan, torí ó jẹ́ nǹkan ìdánimọ̀ fún mi gidigan.

Ah ìgbé ìgbéyẹ̀wò iṣẹ́ tí mo ṣe kẹ́yìn rí, ó tí mo ṣe kẹ́yìn rí ó dára lọ́pọ̀lọ́pọ̀ tí ó jẹ́ pé àwọn oníbàárà wa inú wọn dùn àti àwọn ọ̀gá ilé-iṣẹ́ wa inú wọn dùn nítorí ó tayọ ó dẹ̀ yeyeyeke. Nítorí náà ó, ó, ó múnú àwọn ọ̀gá mi dùn. Bí mo ṣe ṣiṣẹ́ náà ó, ó gbé wọn ló, ó fún wọn ní ìwúrí, ó dẹ̀ múnú wọn dùn, ó dẹ̀ mú ìdàgbàsókè tó, tó gbọn-gbọ́n wá sí ilé-iṣẹ́ wa.

Ìpínlẹ̀ Èkó ni mo wà bọ̀, ṣùgbọ́n mi ò ní ètò láti fi iṣẹ́ mi sílẹ̀ fún ìlú mìíràn. Nítorí ní idi tí mi fi ní èlò, èrò ń gbà bẹ́ẹ̀ láti fi iṣẹ́ mi sílẹ̀ lọ sí ìlú mìíràn. Mi mo nnkan ti mo maa ba ni ìlú míiràn ti mo nlo ju ki n wa f'ise mi sílè lo si ìlú míìràn. Kò, kò bójúmu tó fún mi, ibi tí mo wà yìí ó tẹ́ mi lọ́rùn, ó dẹ̀ ṣàǹfàní fún mi gidigidi gan, ju kí n lọ sí ìlú ibù mi lọ.

Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti máa wọ̀ ni ìbọ̀sẹ̀ funfun. Ìbọ̀sẹ̀ yìí ó ṣe àmì ìdánimọ̀ àbí ìbọ̀sẹ̀ dúdú náà ó ṣe àmì ìdánimọ̀ tí mo lo lórí òde tí mo bá fẹ́ lọ fún àpẹẹrẹ tí mo bá ń lọ ibi iṣẹ́. Ìbọ̀sẹ̀ dúdú ni mo máa ń wọ̀ nítorí kò kí ń tètè kobo, kò kí ń tètè dọ̀tí. Ó dẹ̀ rẹwà gidi gan, ó máa ń bá àwọ̀ bàtà mi mu. Iru ìbọ̀sẹ̀ yìí ó ṣe pàtàkì fún mi. Mo dẹ̀ máa ń wọ̀ ọ́ ní ojoojúmọ́ láti lè dáàbò bo ẹsẹ̀ mi lọ́wọ́ òtútù tàbí kí nǹkan wọ̀ kó kọ̀ fi bé ẹsẹ̀ mu àti bàtà tí mo bá ń wọ̀ lọ sí òde àbí ibi iṣẹ́ lọ.

Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ojú ọjọ́ tí kò sí ooru púpọ̀, tí kò sì sí òjò púpọ̀. Tó kàn jẹ́ pé òjò ráńpẹ́ ni tí ò, tí ò fa wàhálà púpọ̀. Irú òjò, irú ọjọ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ràn tí, ooru ò mú púpọ̀ tí òòrùn ò mú púpọ̀. Irú ọjọ́ náà máa ń jẹ́ kí, ara tú'yàn Ó máa ń jẹ́ kí àláfíà bọ̀ sípò. Bíi kó rara tutù fẹ́ẹ́rẹ́fẹ́, kí ojúọjọ́ sì fanimọ́ra, kò ń èyí tí ó máa dúdú lọ gbinrin, àbí tó bá máa fa ọyẹ́ Ojú ọjọ́ tó bá tutù ni mo fẹ́ràn jù.